Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Torí pé kí lá ń pèé ni ṣiṣẹ́ láti ilé, ṣiṣẹ́ láti ilé ni pé kí èèyàn má wà níbi tí iṣẹ́ èèyàn wà, ṣùgbọ́n kí wọ́n sì máa gbádùn ìwà láyé èèyàn tàbí kí wọ́n máa rọwó èèyàn níbi tí ilé iṣẹ́ ènìyàn wà. Síṣiṣẹ́, mo máa ń ṣiṣẹ́ láti ilé, òǹà àwọn ilé ìwé ń pèé ní remote, remote job. Ní èdè tó ṣe pé kò jẹ́ dándán kí ènìyàn lọ yálàkájẹ́ pé bóyá ibi tí ibi iṣẹ́ èèyàn wà ó jìnà, kò jẹ́ dáradára kí ènìyàn tó lọ sí ibẹ̀ kí ènìyàn tó lè ṣiṣẹ́. Èèyàn lè ṣiṣẹ́ láti ibi tí ó bá wú èèyàn, èèyàn lè ṣiṣẹ́ láti ká ní pé ó yá òkè òkun, torí pé, ẹ̀, ayé ti dáyí ọ̀lá jù báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń ṣiṣẹ́ láti ilé wọn fún àpẹrẹ òkè òkun. Àwọn tó wà lókè òkun, a lè máa bá wọn ṣiṣẹ́ láti Nàìjíríà ń bí, tó sì ṣe pé iṣẹ́ tí èèyàn bá wọn ṣe, owó ò kì í ṣiṣẹ́ tó lè, ṣùgbọ́n yóò jẹ́ iṣẹ́ tó gba ọ̀pọ̀lọ, yóò sì jẹ́ iṣẹ́ tí ó ń fún èèyàn ní owó lọ́pọ̀lọ́pọ̀. Fún ìdí èyí, mo máa ń, ṣùgbọ́n ìlé sọ pé èmí gaga fún ràmí nípàtọ̀ mó ń ṣiṣẹ́ láti ilé, jóòtọ́ mó ṣe ń gbàdúrà sí elédúwà kó rànmí lọ́wọ́ láti lè rí àwọn iṣẹ́ tí mò lè máa ṣe láti ilé, èyí tí yóò jẹ́ máa fún mi tọ́rọkọ́ bọ̀ gẹ́gẹ́ bí ọmọ ilé-ìwé, èyí tí màá tó lè fi tọ́jú ara mi. Èmí náà ṣì ń fojú ṣọ́nà nínú ilé-ìsìn tí mò ń ṣe yìí náà, níbi àǹfààní pé ṣiṣẹ́ láti ilé ni. Torí pé ṣiṣẹ́ láti ilé, iṣẹ́, kí iṣẹ́ tí ènìyàn bá máa ṣe tó bá ti ń gba owó, ìtúmọ̀ rẹ náà ni pé èèyàn ń ṣiṣẹ́ láti ibi tí èèyàn bá wà torí pé ó ń fún ni ní owó. Ẹni tó bá ṣì ń gbé oúnjẹ sí orí tábìlì èèyàn, ó jẹ́ nǹkan tí èèyàn ò gbọdọ̀ mú ní, èré tí èèyàn ò gbọdọ̀ fẹ́ wẹ́rẹ́ pẹrẹ mú, torí pé iru ǹǹkan bẹ́ẹ̀ ò ní, ó ń bọ́ èèyàn. Tó ṣe pé tí ọ̀nà kan rú bẹ́ẹ̀ bá dí, yóò lè fún èèyàn láti, láti lè máa tójú bọ́. Èyí jẹ́ nǹkan tí ó ń rànmí lọ́wọ́ lọ́pọ̀lọ́pọ̀. Èyí tó ṣe pé mo sì tó lè fi fa àwọn ẹlòmíràn láti lè jẹ́ pé kí àwọn náà, kí wọ́n jẹ́nù àǹfààní pàápàá jùlọ. Lorí nǹkan tí mò ń ṣe yìí, mo ti sọ fún àwọn àkẹ́gbẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi onírúrú ojúlùmú àtàwọn tí ò tì í ṣe ní ibi tí mo wà gan, pé nǹkan yìí ó dáa lọ́pọ̀lọ́pọ̀, pé ká wọ́n náà ṣe láti fi lè rí tọ́rọkọ́ bọ̀, láti fi lè fi tọ́jú ìdílé, pé kò ṣe pàtàkì púpọ̀. Èmí náà ṣì ń wà ó, èyí tó màá máa bá wọn ṣiṣẹ́ tí wọ́n wà ní òkè òkun, mi ò ní kọ̀ ó, mò ń wà. Mó ṣì gbàdúrà sí elédúwà pé "Ọlọ́run ó fún mi orí".

Ibeere tí wọ́n fún mi wípé báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Ẹ́, èyí yìí àti bá oníbàárà èèyàn sọ̀rọ̀, kí là ń pè é ní oníbàárà? Oníbàárà ni àwọn tó máa ń bá èèyàn ra ọjà. Nítorí pé éleyìí ó dá lé lórí bí Ọlọ́run, ọgbọ́n tí Ọlọ́run bá fún èèyàn kí èèyàn máa fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ torí pé ó ṣe pàtàkì lọ́pọ̀lọ́pọ̀ kí èèyàn ní ọgbọ́n tí èèyàn fi ń bá àwọn tí ó ra ọjà lọ́wọ́ èèyàn sọ̀rọ̀. Torí pé inú ọ̀rọ̀ tí èèyàn bá bá wọn sọ, bí èèyàn bá ṣe bá wọn sọ̀rọ̀ sí, bí èèyàn bá ṣe yẹ́ wọn sí, ó ni yóò ṣọ bí wọ́n ṣe bá èèyàn ra èyíkéyìí ọjà tí èèyàn bá ń tà. Èyí sì tútù mọ sí pé àwọn oníbàárà mìíràn wà tó ṣe pé aláròró ni wọ́n. Bí èèyàn bá jẹ́ ẹni tó ń tajà, èèyàn gbọdọ̀ jẹ ẹni tí ó máa ń bínú, èèyàn gbọdọ̀ jẹ ẹni tó gba ìwọsí, tó gba ìrẹ́jẹ nítorí pé tí èèyàn bá ṣe bí múgùn, bí mumú, bí dìdirin fún àwọn oníbàárà mìíràn, wọn kò tilẹ̀ ní wo ojú èèyàn láti bá èèyàn rajà torí pé ẹlòmíì, ẹ́, àṣìṣe èèyàn ni ó máa ń wá kiri. Torí pé ẹlòmíì ò tilẹ̀ ní ọjà rá gan an ṣùgbọ́n ó ṣáàtì ẹ̀fẹ̀ náà ṣeré láti mú kí ẹni tó ń tajà kí inú ṣáàtì ẹ bí. Ṣùgbọ́n bí èmi ṣe jẹ, mo dúpẹ́ lọ́wọ Ọlọ́run fún irú ẹni tí ènìyàn, tí ẹni ènìyàn, irú ẹni tí èmi jẹ́ pé Ọlọ́run dá mi ní ẹ̀yìn ènìyàn tó ṣe pé ó ní ọgbọ́n láti lè fi bá èèyàn sọ̀rọ̀ ní ọ̀nà tó tọ́ àtọ̀nà tó yẹ tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò fi ní bínú. Èyí tó ṣe pé tí mo bá polówó ọjà, kò ṣe bí ó ṣe ní bá mi rajà torí pé ìṣọwọ́ tí màá fi fún ọ ní àpọ́nlé. Ìṣọwọ́ tí màá fi sọ ọjà náà fún ọ bí ìgbà pé ó jẹ́ pé tó bá fi lẹ́ra, ó sọ ìfanù ni. Fún ìdí èyí, mo, mo ní ọpọlọ yìí tó jẹ́ pé ó máa ń jẹ́ kí àwọn èèyàn kí ni wọ́n dùn láti bá mi ṣe iṣẹ́ pọ̀ láti bá mi rajà torí pé mo sì máa ń kọ ìyà sí wọn pé mi kì í fẹ́ jẹ́ kí wọ́n lọ. Mo máa ń mú wọn, m'ora torí pé oníbàárà jẹ́ ẹni tó ń fún èèyàn ní oúnjẹ. Tí kò bá sí oníbàárà, kí ló èèyàn ń tà? Kò ṣe ẹni tí ó ra ọjà lọ́wọ́ èèyàn. Fún ìdí èyí, mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ dáadáa àti lè máa ń jẹ́ ọ̀rẹ́ gan an tó ṣe pé èèyàn gan an tí ẹ ní lè fẹ́ mọ̀yàtọ̀ láàárín ẹni tó ń tajà àti ẹni tó fẹ́ ra ọjà. Nítorí pé èmi tí mo fẹ́ ta ọjà, mo ní ọpọlọ, mo mọ nǹkan tí mo fẹ́ fà yọ, mo ní àbájáde nǹkan tí mò ń sọ ní pàtó torí pé ó dá púpọ̀ kí èèyàn ní àwọn ọpọlọ yìí, ọpọlọ tó fi ń ta ọjà.

Bẹ́ẹ̀ni, ṣe mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Bẹ́ẹ̀ni, torí pé ẹni tí yio di adarí, tí yóò darí àwọn ènìyàn, ó gbọ́dọ̀ ti fara ṣiṣẹ́. Lóòótọ́, ó ṣe ni láànú pé ọ̀pọ̀ ènìyàn o fẹ́ ṣiṣẹ́ ìfẹ́, tó kàn jẹ́ pé wọ́n fẹ́ gbá owó lásán. Ṣùgbọ́n owó lásán kò le ṣe nǹkan kan, torí pé èèyàn gbọ́dọ̀ kọkọ ṣe ẹrú kó tó di ọ̀gá. Àìmọye iṣẹ́ ọ̀fẹ́, òun ni mo ti ṣe. Èyí tí àìmọye iṣẹ́ ọ̀fẹ́ ni mo ti ṣe. Èyí tí mi le sọ pé mó kábàámọ̀ rẹ̀, torí pé ara ọ̀nà tí èèyàn fi le gbé, ayé èèyàn dìde, gbé àwọn tó ń bá èèyàn gbé dìde, gbé ará ìlú èèyàn dìde nìyẹn, láti ṣe iṣẹ́ ọ̀fẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ kì í ṣe iṣẹ́ tí mo máa ń fi agídí mú yàn. Iṣẹ́ ọ̀fẹ́ sì í ṣe iṣẹ́ tí èèyàn ń gbà owó lé lórí. Iṣẹ́ ọ̀fẹ́ ní èdè mi, mo le sọ pé ó jẹ́ iṣẹ́ tí kò láyọ̀lé, tí wọ́n sì kì n fi agídí mú yàn kí èèyàn ṣe. Èèyàn ń ṣe é látàrí pé èèyàn fí inú fídà láti ṣe é. Kì í ṣe ǹkan tí èèyàn le sọ pé èèyàn fẹ́ ṣe tàbí ko wa máa ṣe iṣẹ á rí mi. Ó jẹ́ àwon iṣẹ́ t'èèyàn ń ṣe láti nú ènìyàn wá.